Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà tó ṣe pàtàkì, èyí tó a máa ń pè ní fọ́mál lẹ́tà àti lọ́tà tí ó ṣe pàtàkì. Àwọn lẹ́tà yẹn la máa ń kọ fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn òbí wa. Àwọn yẹn la máa ń pè ní informal lẹ́tà tó òyìnbó máa ń sọ. So, gbogbo àwọn lẹ́tà yẹn a máa ń kọ, a sì máa ń kọ àwọn lẹ́tà mi sí ojú òfurufú tá a máa ń pè ní email tó wà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, náà máa ń pè ní email. A máa ń send gbogbo lẹ́tà yẹn kí ó ba lè dé ọ̀dọ̀ àwọn ẹni táa bá fẹ́ sẹ̀ lẹ́ẹ̀sì kíákíá.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́, ọjọ́ ìsinmi àti ọjọ́ Satide torí ọjọ́ ẹ ni mo ní àyè dáadáa àti ṣe àwọn ìmọ́tótó ilé mi. Ìmọ́tótó wà pàtàkì fún gbogbo agbo ara wa, fún àyíká gbogbo ilé wa ní pẹ̀lú.

Mon máa ń tọ́jú ìkanna mi, mọ́n máa ń gé wọn ní àsìkò tó bayẹ́. Tó bá ìkanna ti gùn jù, ọ́ máa ń, o máa ń fa àwọn dọ̀tí tí ó le wọnú àgo ara wa, tí ó sì le fa àwọn nǹkan tí ò da fún ara. Mo máa ń tọ́jú ìkanna mi, mo máa ń gé ní ojoojúmọ́, mo sì máa ń nu pẹ̀lú omi, mo sì máa ń fọ.